Ah! Ṣé o máa ń sùn ní ọsán? Bẹ́ẹ̀ ni, èmi máa ń sùn ní ọsán. A wà ní aago mẹ́ta kọjá, aago mẹ́ta, ìṣẹ́jú mẹ́ta. So, mo fẹ lọ sùn báyìí náà ni, kí màá le jí ní aago márùn-ún. O'run ọsán, ó máa ń jẹ́ kí ara mi náà, ó máa ń fún mi ní àlàáfíà tó yá gágá.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Àkókò ọ́fíìsì mi ni ago mẹ́rìndínlógún kọjá ìṣẹ́jú, kọjá ago ìṣẹ́jú méjìdínlógún kọjá ago mẹ́rin. Bẹ́ẹ̀ ni mo ṣe ń ní àkókò tí mo fi ọ́fíìsì rẹ ṣí. Àkókò yẹn náà sì dára dára, ó wúlò fún mi.

Bí mo ṣe máa ń gbọ́ ìro àwọn oníbàárà mi, mo máa ń gbọ́ ìro àwọn oníbàárà mi tí wọ́n bá pè mi lórí ẹ̀rọ ayélujára àbí tí wọ́n bá fi àtẹ̀jíṣẹ́ wọ́n ṣẹ́ sún yọ ayélujára mi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gburó wọn, bẹ́ẹ̀ la ṣe máa ń ní ìfọ̀jú mi tó rọrọ.

Bẹ́ẹ̀ni, nǹkan tí a máa ń pè ní ohun ọ̀ṣọ́, ìlẹ̀kẹ̀, mo ní ìlẹ̀kẹ̀ méjì kan aláwọ̀ dúdú tí mo máa ń wọ̀ sọ́wọ́ ó sì rọrùn púpọ̀ tó máa tan yànranyànran. Mo ti ní òrùka tí mo máa ń wọ̀ sí ìka ìfàbẹ́lá mi, mo si ní òrùka tí mo ti máa ń wọ̀ sí ìka, n, odún, òun, ìka, ìka òrùka mi, ìka òrùka ìgbéyàwó.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ otuotu. Aṣọ otutu méjì mejí: ìkan alawọ dúdú, ìkan alawọ eérú. Ìyá mi bá mi rà ní ọjà Kòtòngbur ní ìpínlẹ̀ Èkó. Ó sì rà púpọ̀ ní ìsìn àsìkò tuntun là wà ní ilẹ̀ Àbújá. Ohun sì mo máa ń wọ̀ ní àárọ̀ tuntun. Ó máa ń gbó tuntun ṣára gan.

A, mo ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ní káṣọ ipa tí a e ti a ma ń fi ẹsẹ̀ gbá bọ́ọ̀lù lórí lórí fíídi, ẹran ìgbá dún fe oun náà ni Chelsea, mo nífẹ̀ẹ́ chelsea púpọ̀.

A èso wo wo ni o fẹ́ràn jùlọ? Èsó tí mo fẹ́ràn jùlọ náà ni ọ̀gẹ̀dẹ̀, ìgbẹ́pẹ. Eé o tún ní kan tí wọ́n ń pè ní ìgbá ọsàn. Àwon èfó tí mo máa ń jẹ níyẹn. Ó máa ń ṣe ara lọ́ore púpọ̀

Ah! Oúnjẹ ọ̀sán, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Nísìń gan an, mo ṣẹ́ mu gààrí pẹ̀lú, adùn pẹ̀lú ẹ̀pà tẹ́nu So yó fún mi ní okun àti agbára díẹ̀ tí ń fi ká ẹ̀kọ́, ẹ̀kọ́ mi.